Ìlànà ìpolówó tuntun mi jẹ́ ìlànà tí mo máa ń tẹ̀lé ní ojú ojúmọ́. Òpóló é kú lọ́wọ́ ọ̀rẹ́ mi, ó dà síi dá nítorí pé ìlànà yẹn ìlànà gidi ni, ìlànà tí ó lè ṣi-- tí ó lè ṣeni ní a-- ní ìgbà, tí ó lè fẹ́ni ní àkókò rárá ni. Ó sì dá nítorí pé ìpolówó la ní aáyán ń lò ó sí jùlọ nítorí pé wọ́n mọ̀ pé ohun tó da fún wọn nìyẹn. Wọ́n dà sí mọ̀ pé nǹkan táwọn lè máa ṣe láti máa rí nǹkan nìyẹn.

Ìgbà mélòó ni mo máa ń ṣe à máa ṣe àwo- àwọyẹ̀wò ìmọ̀lẹ mi? Òrò yìí ń dọjú pé ohun wù lo láti bèrè, ṣùgbọ́n ìtàn púpọ̀ lẹ́yìn rẹ̀. Ní ayé òde yìí, ìmọ̀le ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé wa, nínú ìgbésí ayé wa lójoojúmọ́. Kò sí nú ọjọ́ tí mo bá ti jí tí ń- tí ń kò ní òun ti pé ọmọ ní ìmọ̀le láti ṣe àyè wọn, bóyá fún iṣẹ́ kan tàbí ìbá ibánísọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Nígbà mí wọ́n máa ń ṣàyẹ̀wò ìmọ̀lẹ́ mi ní kùtùkùtù òwúrò nígbà tí mo bá ti jí láti wọn kí ó tó di kúrò lórí ibùsùn, mo lè gba fóònù mi mo sì ràgbá ìmọ̀lẹ láti wo bóyá ìfẹ̀hònsí tútù wà. Nígbà mí kí n mu- mo dáhùn. Ni ọjọ́ tí mo bá ní- ní iṣẹ́ púpọ̀, wọ́n ṣàyẹ̀wò ìmọ̀lẹ́ mi ni lọ́pọ̀ ìgbà. Mo lè ṣàyẹ̀wò rẹ̀ ní òwúrọ̀ lẹ́yìn tí náà ní ọ̀sán àti lẹ́yìn alẹ́. Ìdí ní ìdí ní pé ọ̀pọ̀ ìfẹ̀hònsí iṣẹ́ máa ń dènì gbogbo gbogbo àkókò, a sì nílò láti ka wọ́n kí a lè mọ ohun tí ayé kà sí. Nígbà bẹ́ẹ̀, ṣàyẹ̀ ìmọ̀lẹ dín bí iṣẹ́ lójoojúmọ́ kan. Ni ọjọ́ tí mo bá ti wọ ilé tí mo sì sinmi, ìgbà tí mo máa ń ṣàyẹ̀wò ìmọ̀lẹ ni díẹ̀ ló kù. Mo lè ṣàyẹ̀wò rẹ̀ lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀meji. Ni ọjọ́ bẹ́ẹ̀, màá ń fi àkókò fún ara mi, fún ìdílé mi tàbí fún àwọn ohun tí mo máa ń lò lálọ́. Ṣùgbọ́n bó ti lè jẹ́ bẹ́ẹ̀, ìmọ̀le sì wà ní ọ̀kàn mi Ọ̀pọ̀ ọgbà ẹ́h ónú ni tí mo mú aṣàyẹ̀wò ní ìmọ̀le ni mọ́ pọ̀. Ní ìbáju jẹ́ pé bóyá ìfẹ̀hònsí pàtàkì kan ti lè rí. Mo máa ń rò pé bóyá ẹnìkan tí ń fi ìmọ̀le ránṣẹ́ sí mi tí yóò sì dúró dé ìdáhùn mi. Irọ̀rùn yìí máa ń mú mi- mi ṣe ìmọ̀lẹ kan sí i. Kò sì lè jẹ́ pé mo ṣàyẹ̀wò rẹ̀ ní ṣúwájú díẹ̀ sí mi. Ni ayé òde òní, fóònù àgbékẹ́lẹ́ ti jẹ́ nǹkan rorùn gan láti ṣàyẹ̀wò ìmọ̀le ní gbogbo ibi. Níbi iṣẹ́, ní oko, ní ilé ìtajà tàbí níbi tí mo bá dúró dé ẹni kan.

Èmi máa ń pa àwọn fáìlì pamọ́ dáradára ní pé àwọn fáìlì rẹ̀ a sì le maa pamọ́ ní ilé tàbí ní ibi iṣẹ́ wa torí pé a gbọdọ̀ máa mú oju tó fáìlì dáadáa torí pé òun nǹkan ta máa ń lò ní ojú ojúmọ́ nígbà mí àti ohun ta máa ń lò ní ìgbà ta bá nílo re ní àkókò kan.

Èmi máa ń lo data púpọ̀ lọ́sẹ̀. Mo máa ń lo bí i one gigi ní ojúmọ́ kan, mo lè sì máa ń lo bí i tẹ́n gigabyte ní ọ̀sẹ̀. Data kò ṣe ohun tí, tí mo, tí mo po, ti mo gbọdọ̀ máa ní, ohun ti o gbọdọ̀ ní nínú fóònù mi, tori pe mo máa ń lò lóòrèkóòrè fàwọn nǹkan tí mo máa ń ṣe.

Mo mọ bí a ṣe máa ń tún nǹkan ṣe nítorí pé mo máa ń tún àwọn nǹkan tí mo máa ń lò nílé ṣe. Ẹ̀mí mọ̀ ọ́n tó ṣe máa ń tún àwọn nǹkan ṣe dáadáa. Àwọn nǹkan bí í fóònù, electronics, àwọn nǹkan kéékèèké tó le ṣe lẹ̀ sí àwọn nǹkan tí a ń lò nilé. Ẹ̀mí mọ̀ tó mo ṣẹ́ máa tún ṣe tí mo le ṣi máa máa lò ti o ni sí wàhálà tàbí iṣòro fún àwa ta ń lò àtemi atàwọn tó kù mí ta jọ n lo.

Èmi mo da se máa ń ṣe dúnadúra tá a pè ní business. Ta bá ti ra ǹkan, a ó tà á ní owó ńlá àbi owo kékeré fún profit àti nǹkan tá a fẹ́ gbàǹbẹ́. A ní ìlu oríṣìíríṣìí da sí máa ń ṣe dúnadúra ní ìlú wa nibi bayi. Dúnadúra jẹ́ nǹkan pàtàkì tó lè mú owó wa fún ènìyàn àti nǹkan gidí tí iyan lè máa ṣe láti fi máa dánadúra.

Ìgbádùn òun jẹ́ ẹni tí ènìyàn ṣe máa ń gba fẹ́ àbí tí ènìyàn ṣe máà ń, tí ènìyàn ṣe máa ń gba fẹ́ boya kí eeyan máa mú ǹkan àbí kí eeyan máa jẹ ǹkan tí ó máa ń fún ni láàláfíà níbi fàájì lójoojúmọ́ tí awon máa ń ṣe bóyá ní kékeré àbí ní ńlá pẹ̀lú bí ẹ pẹ̀lú ọtí àbí pẹ̀lú díríkì tí a máa ń mú ẹlẹ́rìndòdò.

Mo máa ń ṣe àkópò fún ìrìn-àjò tí mo bá fẹ́ lọ sí ibi tó bá jìnà tàbí ibi tí ò bá jìnà. Ó wà pẹ̀lú boya tí mo bá fẹ́ kó aṣọ, bàtà àti àwọn nǹkan mìíràn tí mo máa nílò láì ní ìrìn-àjò náà. Tó bá jẹ́ ìrìn-àjò tó lọ fàr tó lọ jìnà, màá kó aṣọ púpọ̀ àti bàtà tí màá nílò níbẹ̀ àti àwọn nǹkan mìíràn.

Èmi máa ń lo àwọn áàpù bíi Facebook, Instagram, Twitter, Pinterest àti àwọn áàpù mìíràn bíi, TikTok light àti TikTok. Àwọn áàpù, tí mo dè máa ń lò jù bẹ́ẹ̀ níbẹ̀ ni YouTube, Instagram, Twitter. Mo máa ń lo àwọn yẹn dáradára ní gbogbo ìgbà nítorí pé mo fẹ́ràn láti máa lò wọ́n. Áàpù bíi Facebook, mo máa ń lò ó ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Àwọn áàpù bíi, Facebook mo máa ń lo àwọn yẹn ni.

Èmi máa ń kọ àdéhùn ní ìgbà. Àwọn ìgbà tí mo bá ti mọ̀ pé mo ní àwọn àdéhùn bí i àdéhùn iṣẹ́, àdéhùn ilé, èmi máa ń kọ àwọn àdéhùn inú mi gbogbo ìgbà yẹn. Mo dẹ̀ ti máa ń kọ ní òrèkóòrè nítorí pé òòrè kọ́ ni mo fẹ́ràn jù. Òòrè kọ́ ni nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo láì kí kí máa, mo fẹ́ràn kí máa kọ àdéhùn ní ìgbà àti nígbà tó bá yẹ.

Èmi máa ń ṣe yoga ní, ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì àbí ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ mẹ́rin. Mi kì í ṣe ní gbogbo ìgbà nítorí àwọn nǹkan tí mo máa nílò láti máa ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àti ní ọjọ́ kọ̀jọ́. Mo máa, a, mo máa ń lọ ṣe yoga ní nearest place tó jẹ́ gym tó wà ládùúgbò wa. Mo dẹ̀ síi, mo dẹ̀ síi ní olùkọ́ tó máa, tó máa ń kọ́ mi. Yoga jẹ́ nǹkan tó dáa fún ara àti fún ẹ̀yàn àti fún.

Èmi máa ń rí dókítà nítorí pé wọ́n máa ń fún wa ní appointment. Appointment yẹn eekan lóṣù la máa ń gbà. Èmi sì lọ rí dókítà mi ní ọ̀sẹ̀ tó, ní oṣù tó kọjá nítorí pé wọ́n máa fún mi ní appointment. Tí appointment yẹn bá de tí wá, mo máa lọ ibẹ̀ láti lọ ṣe àyẹ̀wò ara mi àti gbogbo àwọn, àti gbogbo nǹkan tó ń dà mí láàmú ní àgọ ara. Àyẹ̀wò náà sì dáa fún ara.

Ah, èmi ti ṣe iṣẹ́ òfe ri fún, fún family mi nítorí pé mo mọ̀ pé ẹni náà jẹ́ ẹni tí mo fẹ́ràn pàtàkì gan. So mo, mo ṣe iṣẹ́ òfẹ́ fun èniyẹn nítorí pé mo mọ̀ pé ẹni tí mo lè trust ni àti ẹni tí mo dẹ̀ lè gbọ́kàn lé láti fún mi ní result kan tó da. Bẹ́ẹ̀ mo ti ṣiṣẹ́ òfẹ́ fun èniyẹn nítorí pé mo mọ̀ pé ẹni tí mo, tí mo mò dáadáa ni, ẹni tí ó dẹ̀ máa ṣe àǹfààní púpọ̀ fún mi ni.

Èmi ń lo fóònù tó jẹ́ ti Samsung, tí mo dẹ̀ sí fẹ́ràn nítorí pé fóònù náà ó sì dáa, ó dẹ̀ sì, ó dẹ̀ sí ṣe àwọn ǹkan tí mo fẹ́ kó ṣe, kò dẹ̀ sí ń fún mi ní ìṣòro púpọ̀. Space rẹ̀ dẹ̀ sì ó da, ó dẹ̀ fast nínú, ó dẹ̀ ṣe kíá jù nínú àwọn ǹkan tí mo máa ń fẹ́ kó ṣe kò dẹ̀ kí ń fún mi ní ìṣòro púpọ̀. Fóònù Samsung jẹ́ fóònù tí mo gbọ́ kàn lè dáadáa tí mo lè fọkàn tán, nítorí pé wọn, wọn máa ń fún mi ní nǹkan tí mo fẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Mo ti ni kẹ̀ gbenu, mo ti ni ke jó kí ẹ máa sọ̀rọ̀

Èmi máa ń ṣe irun mi, tí bá ti lọ sọ́dọ̀ barber tó máa bá mi gẹ irun mi, tó bá de sì bá mi ṣe style tí mo bá fẹ́ nítorí pé ìrún jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù láti máa ṣe ní àgó ara mi. Mo sì dẹ máa ń san owó tí ó gara púpọ̀ fún ẹni tó máa ń bá mi ṣe irun mi nítorí pé mo fẹ́ràn style tó máa ń bá mi ṣe.